Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ẹ́, ó ṣe dáadáa. Igbá ti a gbéyewo, ta wo síwájú, ta wò sẹ́yìn, a rí pé iṣẹ́ ti ó dára ni àti pé àwọn tó wà ní, ẹ́, àyíká ibe ta fi ṣọ́ iṣẹ́ náà, wọ́n ń ṣe dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Mi ò kí ń lọ sí ìṣẹ́gun òde, bẹ́ẹ̀ ni mi ò lè rántí pé ọjọ́ báyìí ni mo lọ sí ìṣẹ́gun òde nítorí pé kò ṣe nǹkan tí mo máa ń ṣe. Nítorí ìdí èyí mi ò lọ sí ìṣẹ́gun òde rí.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Ẹ́, mo máa ń lo, ẹ́, awọ tí a máa fi ń gbọ̀nsẹ̀. Bẹ́ẹ̀ ni a dẹ̀ ma ń lo omi, a máa ń lo àwọn ìwé náà pàápàá ṣùgbọ́n omi la máa ń lò jù àti awọ.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ẹ̀, máa ń tọ́jú èékánná mi dáadáa. A máa ń gé díẹ̀, àri pé a máa ń fi àwọn ọ̀dà si kí ó lè ṣe dáradára, kí ó lè wọ inú ojú àti pé kí ó lè wò yàn. So a gé díẹ̀ nínú ẹ̀, a dà fi ọ̀dà díẹ̀ kún kí ó lè dára.

Ìgbẹ́kalẹ̀ iṣẹ́, ó ti pẹ́ díẹ̀ tí mo ti kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ nítorí pé àwọn iṣẹ́ tí a máa ń kọ ìgbẹ́kalẹ̀ fún wọn kò fi bẹ́ẹ̀ sí ní ọwọ́ mi ni ẹnu ojọ́ mẹ́ta yi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìméèlì rẹ? Ẹ̀, a má ń, mo máa ń fi wọ́n pamọ́ sí ibi tí wọ́n yẹ kí wọ́n wà. Mi ò kí ń jẹ́ kí àwọn ẹnikẹ́ni kankan kó mọ̀ nípa ìméèlì mi, àti pé mi ò kí ń jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ọwọ́ kan fóònù mi rárá àti rárá.